Báwo ni o ṣe máa rántí àdéhùn rẹ? Báwo ni o ṣe máa rántí àdéhùn rẹ? Íyén túmọ̀ sí ní ede eyinbo pé how do you remember your promises? How do you remember your promises? Òní báwo ni o ṣe máa rántí àwọn àdéhùn rẹ? How do you remember your promises?

Ṣé o ti lọ sí Ago ri? Ṣé o ti lọ sí Ago ri? So it means that have you gone to Ago before? Have you gone to Ago before? So o le wa sọ pé o, eh, ṣe ti mí, ṣe o ti lọ sí Ago ri? Àbí ṣe o ti dé Ago ri? So it means that have you gone to an, Ago before or have you gone to Ago before.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? So it says that what time of festival do you like the most? What type of, what kind of festival do you like the most? Or àkókò ọdún wo, what time of celebration do you like the most? Is it Christmas? Is it New Year? Is it Easter period? And or wo ni àkókò ọdún wo ni o fẹ́ràn jù?